Ṣé o máa ń kọ́ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn dáadáa ní ibi iṣẹ́. Igba mi ìgbà mìí, a máa ń kọ ǹkan tó bá ṣẹlẹ̀. Then ìgbà mìí tí àwọn oníbàárà bá ń gbe ǹkan wa then ǹkan tó bá ní pé wọ́n fẹ́ then a máa kọ sílẹ̀.

Kí ni ìgbàdun rẹ? Ki ni ìgbàdun mi? Ìgbàdun mi ni kí n rí oúnjẹ tí mo fẹ́ràn jùlọ bí ẹ̀fọ́, bí ẹ̀fọ́, àmàlà, ewédú àti sẹ̀mo, wọn a fi ẹran ìgbẹ́ sí i. Oúnjẹ eleyii tí mo nífẹ̀ẹ́ jù lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn jiyàn? Èmi ò fẹ́ràn kí èmi máa jiyàn pẹ̀lú ẹ. Pápá jùlọ náà tí ti àwọn ẹ̀eyàn méjì bá ń jiyàn, o lè lọ sí ibi tí kò da, àbí kò dá sí inu bi tí kò da náà, ko má lo dá nnkan mi. Ọ̀ better tí èeyàn méjì bá ń jiyàn, kí enikan ko nísuru féènì kejì, ko má lo di ìjà.

Kí ni o máa ń fún ní ìta ní ibi iṣẹ́? Tí wọ́n ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni, bí aṣọwọ́pọ̀ wa ọba dára. Tí aṣọwọ́pọ̀ ọba dára, obmáa ń mú ìrẹ̀ sí bá iṣẹ́. Tí wo bá dẹ ń ṣiṣẹ́, èmi máa ń wò, máa ń wò, máa ń wò àwọn ọ̀rẹ́ mi àbí àwọn, àwọn tó sún mọ́ mi pe ókay, jẹ́ ká ṣiṣẹ́, ká sọ̀wọ̀ ká jọ ṣiṣẹ́ fún ìgbẹ̀ga ile iṣẹ́. Bótí bí aṣọwọ́pọ̀ yọ ọba dára àbí tó bá dẹ má ní nǹkan sínú, nǹkan sínú yẹ́n, ó máa ń, ó máa ń fa ìrẹ̀ sí bá iṣẹ́

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Mo fẹ́ràn ọju orun ọ̀sán dáadáa. Ígbami tí n bá sùn lọ́ṣán ó máa le kí n sùn làlẹ́ ó máa ń rẹrá fún mi nígbà mí. But tí n bá sùn l'ọ́ṣán yẹn máa rí, mo ní the láti rest, máa rest. Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn lọ́ṣán but èmi like láti. Èmi like àti máa sùn lọ́sàn.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ní ìsẹ̀ẹsẹ̀ mi, mo ní ṣọ́ọ̀kì mo fọ ọwọ́ mi, mo fọ gbogbo èékánná ọwọ́ mi. Ọ̀sẹ̀ yẹn, ní ọ̀sẹ̀ yẹn màá fẹ́ blade tuntun ni o, blade tuntun. Kì í ṣe eléyìí tó ti, irú èyí tí wọ́n ti lò kún wọ́n bí i ilé tí mo gbà ní owó ọ̀rẹ́ mi. Màá fẹ́ blade tuntun, tẹ́ màá fi gé èékánná ọwọ́ mi, màá fi gé ẹ́. Ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, mo make sure mo fọ ọwọ́ mi tẹ́ mo ra blade láti fi gé èékánná ọwọ́ mi. Láti ṣe, láti ṣe èsì tẹ ìtọ́jú èékánná mi.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Tí mo bá ní, màá rọra lọ́wa àwọn tó ń ta. Tí mo bá jẹ́ pé mo lọ sílé tí mo bá ti ń bọ̀ láti school, tí mo bá dẹ́ rí pé mọ́n mi ní ata, epo, iyọ̀, maggi, àlùbọ́sà. Àwọn kíni wọ̀nyí tí mo bá sọ fún ọ pé kí n mu, fún mi ní ata, fún mi ní epo, fún mi ní iyọ̀, fún mi ní àlùbọ́sà. To bá de jẹ́ pé òun wa, o máa fún mi. Tò bá dẹ́ tí ni o máa fún un mi lówó láti fi lọ rà á.

Ṣo máa ń rínrin àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rínrin àlàáfíà gẹ́gẹ́ bí ọmọlúwàbí, gẹ́gẹ́ bí ọmọ tó lẹ́wà tutu, bi àdàba tó kì máa ń fa wàhálà. Emi n lọ́ jeje e ti tèmi ni, mi kì máa ń fa wàhálà, mi de kì í máa ń ba eeyàn sọ̀rọ̀.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Hmm kí n wo náà? Ju ìgbà méjì. Méjì tí n bá dẹ̀ tí n bá jẹ tí n bá jẹ́ náà ni mo jẹ óúnjẹ nìkan bí i one, then mo need àti má rest, má rest fúngbà díẹ̀ then ìgbà mi màá tún jẹun nìkan bí i four just ó dà bí three hours interval ìgbà mí ì two hours interval bó ṣe máa rì ní yẹn.

Oúnjẹ wo ni, oúnjẹ wo ni nínú ọ̀sìn ni o fẹ́ràn jù? Ọbẹ̀ ẹ̀fọ́ ni mo fẹ́ràn jù, ọbẹ̀ ẹ̀fọ́ oníkókó. Ó máa ń jẹ́ oúnjẹ tó máa ń mú ara dán, ó máa ń jẹ́ oúnjẹ tó máa ń mú ara dán. Ó dẹ jẹ́ oúnjẹ tí èmi nífẹ̀ẹ́, tí mo nífẹ̀ẹ́ jù láti máa jẹ nígbà gbogbo. Kò sí bó ṣe wu kóri, nífẹ̀ẹ́ dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò? Àsìkò ìparí iṣẹ́. A máa ń sọ pé onisuuru ló má ń rí ìmítí wọn bí wọ́n bá máa ń sọ ná. Ẹyan need láti kọ́ sùuru ni, àtọ wipe ọ̀ tí mo mọ pe time nígbà tí wọ́n máa ń parí iṣẹ́, ìwọ àwọn so fún wọn, àkókò tí wọ́n máa parí iṣẹ́. Ẹ̀yan máa need láti kọ́ sùú lọ di, ẹ̀yin máa need áti kọ́ sùrú. Ti time yẹn ni, ti time tí wọ́n bá fi máa parí iṣẹ́ yẹn.

Àwọn wo ni mo fẹ́ràn jù? Ẹni na kíni tí mo fẹ́ràn jù lọ ni Ọlọ́run, lẹ́yìn Ọlọ́run, ìyá mi àti bàbá mi, bẹ́ẹ̀ ni, lẹ́yìn ìyá mi àti bàbá mi àti àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi àti àwọn olùkọ́ mi. Mo fẹ́ràn gbogbo ẹniyan, bibeli ni fẹ́ràn omo ení kejì pẹ̀lú, mi ò ní lòta, gbogbo ẹni ni mo fẹ́ràn. Bút àwọn tí emi dárukọ yẹn ni àwọn tí mo fẹ́ràn jù lọ, leyin Ọlọ́run, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi àti àwọn ọ̀rẹ́ mi.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jùlọ? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún Kérésìmesì tí ń ṣe 25 of December. O jẹ́ àkokò tí mo má ń fẹ́ràn jùlọ láti lọ rí àwọn òbí mi. Pàápàá júlọ ìgbà tí mo bá wà ní school tí mo bá fẹ́ lọ sílé, ó máa ń mú mi, inú mi máa ń dùn gan pé mo fẹ́ lọ sílé láti lọ sọdún pẹ̀lú àwọn òbí mi. Ó lè jẹ́ àkokò tí èmi máa ń fẹ́ràn jù láti lọ rí àwọn òbí mi.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Èmi máa ń fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè. Ìgbà mí paapaa julọ̀, ìgbà mi tí mo bá wà ní church, tí mo bá interprete, kí n ṣe pé bóyá emi máa mú, ẹmi ki n ṣe pe oma máa wà lọ́wọ́ mi. Tori pé ó lè ti wà, pé wọ́n ti set níbẹ̀. Maa de bẹ, màá dé ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Àbí nígbà mí tí emi bá ń ṣe interview, máa ń ṣe interview, máa ń ṣe interview àtu máa ń ṣe project defense. Èmi máa ń like pé okay, èmi máa ń like pé okay, kò sí ǹkan tó máa like kò lè wà stressful pé okay o máa ń shake abií kó shake, eleyi ti wa stay by wọ́n ti, wọ́n ti ṣe ní mo ti ṣe bẹ́ẹ̀. Kò sí ǹkan tó burú jù. Mo nífẹ̀ẹ́, mo dẹ nífẹ̀ẹ́ àti máa lọ dáadáa.

Irú aṣọ wo ni o fẹ́ràn kó? Mó máa ń fẹ́ràn láti má wọ native. Pápà jù ló, ó má a ń jẹ́ aṣọ tí àwọn ọkùnrin má a ń fẹ́ràn láàye ódè òní. Wọ́n jẹ́ aṣọ tí àwọn ọkùnrin máa ń fẹ́ràn láàye òdèní láti máa wọ.

Igba miran mo ma ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Hmm ìgbà mẹ́ta, à máa ní ọ̀kan ní Wednesday, a máa ní ọ̀kan ní Friday, then a de máa ní ọ̀kan ní Saturday.

Báwo ni ìwà àìsoro rẹ serí? Àìsoro mi bó seré? Àsoro mi bí ọmọlúwàbí, bí ọmọ tó jáde láti ìdílé rere, bí ọmọ tó yẹ kí á múyàn gan ní àwùjọ. Mo je omo kan tó jáde láti ìdílé onígbàgbọ́ mi kíin máa ń fa wàhálà mide kí nmáa jà.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi. Èmi máa ń tọ́jú owó ni mi kí n máa ń, mi kí n máa ń fọwọ́ kan owó salary mi bí mo, bí èmi ṣe má ń gbo ówo, máa tọ́jú ẹ̀. Ẹ̀dẹ̀ má ń ṣe, má ń múná àwọn iṣẹ́ pẹtipẹti like àwọn iṣẹ́ díẹ̀díẹ̀ tí mo má ń ṣe ni, tí mo má ń ṣe tí mo fi má ń support ìgbà mi tí n bá fẹ́ rán ǹkan, bí ìgbà mi tí n bá, tí n bá, tí n bá, tí n bá ní kankan lówó. Àwọn owó tí èmi má ń ṣe bá a lẹ́yìn, lẹ́yìn owó, owó oṣù àbọ́ owó iṣẹ́ mi, towó iṣẹ́ mi èmi má ń tọ́jú ẹ̀ ni. Àwọn àwọn iṣẹ́ díẹ̀díẹ̀ tí èmi máa ń ṣe yẹn ni àwọn owó tí mo máa ń fi ra ǹka àbí tí àwọn family bá ní okay wọ́n ò ní anything àwọn owó yẹn. Èmi má ń, èmi má ń send fún ìgbà mi tó bá dẹ̀jẹ̀ pé ókay. Bóya owó oní ìbòṣorí náà ìgbà mi máa yọ díẹ̀ nínú àwọn owó tí mo save yẹn àwọn like owó iṣẹ́ mi máa yọ díẹ̀ nínú ẹ̀ fi ṣort e out.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? A! Mo ti gun ọkọ̀ ojú omi dáadáa kí n tó gain admission. Ibi tí mo fi wá gangan ni abúlé tí mo fi wá. The, the only means of transportation like ìrìn à ta ba fẹ́ rìn, taba fẹ́ rìn lọ dé ilé, taba fẹ́ lọ sí, ta ba fẹ́ lọ sí ilé a máa ń wọ ọkọ̀, ọkọ̀ i la máa ń wọ ọkọ̀ yi gangan ló máa gbé wa lọ sí ibi, èbúté ibi tí à ń lọ gangan. A ní ilẹ̀, ilẹ̀ ò sí nbẹ́ẹ̀, omi nìkan ló wà ń bẹ. A máa ń wọ ọkọ̀ dáadáa. Ọ̀dẹ́ máa ń jẹ́ ohun tó máa ń mú'nù nígbà tí, nígbà tí, nígbà mi tí mo bá tun wọ ọkọ̀ ojú omi torí àwọn ìjàmbá tó máa ń wà nínu ọkọ̀ ojú omi yẹn kò kí n máa ń le ju èléyìí tó máa ń ṣẹlẹ̀ nínú, èléyìí tó máa ń, èléyìí tó ba, èléyìí tó, èléyìí tó ń ṣẹlẹ̀ nínú mọ́tò.

Kí ni o mò ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nǹkan tí mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀, màá sùn ni. Kò sí ńǹkan mi tí mo má ṣe, màá sùn. Ó kí ń tẹ́tí gbọ́ bí òjò yí ṣe ń pariwo lórí òkè ilé àbí kí màá wo movie. Mọ́st especially ìgbà mi tó jó yen bá ń rọ̀ tí ń bá ti sùn, màá máa wo fíìmù pẹ̀lú fóònù mi àbí kí màá gbọ́ kí ma gbọ́ music.

Ṣé o mọ bí a ti ń wẹ̀ dáadáa? Mo mo bá ṣe n wẹ̀ dáadáa. Ní mo ti sàlàyé lẹ kan pé ibi tí mo fi wá a ní omi, omi méjì ló wà, a ní omi odò àdẹ l'omi òkun, but eleyii tò jẹ omi odò yẹn, mo mọ bó ṣe máa ń wẹ̀ nínú omi odò dáadáa ju omi òkun lọ, torí omi òkun yẹn tóbi gan-an, ó tóbi gan-an, èèyàn ò lè gbẹ omi òkun yẹn, èèyàn ò lè gbẹ. But tí ó bá jẹ́ omi odò yẹn, mo máa ń wẹ̀ pa, mo mọ bó ṣe máa ń wẹ dáadáa, mo dẹ mọ bó ṣe máa ń wa ọkọ̀

Ṣé o mọ̀ bí a tí, bí a ti ń fo? Ah! N-- mi ò lè sọ eleyi tó ń fò lójú òfurufú yen o, mi ò lè fo, mi ò lè fò ojú òfurufú yẹn o. But tó bá jẹ́ eléyi tí a máa ń pè ní long jump àbí high jump tí a máa ń ṣe nìgbà tí ẹ̀yan bá wà ní school yẹn, màá ṣe yẹ̀n dáadáa. But tó bá jẹ́ eléyi tí a, to bá jẹ́ eléyi tó wà lójú òfurufú yẹn mi ò lè ṣe yẹn o. Mi mọ bí wọn ṣe máa ń ṣe yẹ̀n.

Ṣé owó tí o gbà dára tó? O dára, o dára dáadáa fún mi, ó dàjọ́ owó tí èmi mọ tí mo lè fi, tí mo lè fi dá ǹkan ṣe, owó tí mo lè fi dá ǹkan ṣe, àpáàpàá jùẹ́ ni owó tí mo lè fi san owó ilé ìwé mi àti pé owó tí mo lè fi fún ǹkan tí mo máa, tí mo ti dá ṣe, tí wọ́n máa máa, tí wọ́n máa ràn mí lọ́wọ́, tí wọ́n máa máa fun mí lọ́wọ́ nígbà mí.

Ẹgbẹ́, ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Eré ìdárayá tí mo fẹ́ran ni, ni foot, ni football. Bọ́ọ̀lù afẹsẹ̀gbá tí ẹ má ń, ti a máa ń gbá, ti a máa ń wò ó ni, ní ojú, a máa ń wò ó ní, ní ojú tẹlifíṣàn. O jẹ́ eré ìdárayá tí mo fẹ́ran. Paapàjúlọ ti, ti, ti, eh, Africa Cup of Nation tí wọ́n gbá ní sáà yìí. O jẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́.

Uhm, ṣé o ní àìsàn kórira sí oúnjẹ kan? Mo máa-- à, mo, mo ní but, Tó bá pọ̀ jù ni, tó bá pọ̀ ju tó bá jẹ́ pé oúnjẹ kan ní gbogbo ìgbà, oúnjẹ kan lálẹ́, oúnjẹ kan lọ́sàn oúnjẹ kan ní òwúrọ̀. Emi máa ń kórira ẹ̀, mo kì má like e.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Kò, kò lè, ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù last ni ọdún tó kọjá ìgbà tí mo lọ, ìgbà tí mo lọ sílé láti lọ ṣe ọdún Kérésìmesì pẹ̀lú àwọn òbí mi ni ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn.

Ṣo máa ń dé ní àkókò? Mo máa ń dé lákòókò, mi o ki máa ń fi iṣẹ́ ṣeré. Mo máa ń dé lákòókò, àkókò tó máa ń ní pé kí n dé ni mo máa dé. Ìgbà mìíràn, kò ní tó àkókò yẹn tó máa ń ní pé kí n dé ni mo tì máa dé. Mo maa n like, kini yen maa n daa. Igba mi ti n ba wa ni school to ba ni pe okay, a maa ni class ni nkan bi 9:00, nkan bi 8:30, 8:40 mo ti maa wa ni class. Mi kí máa ń fi iṣẹ́ falẹ̀, mi kí n máa like pé kí n máa pe loná.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn, àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni kí, kí iṣẹ́ yẹ jẹ́ iṣẹ́ alálùbáríkà, kó jẹ́ jẹ́ iṣẹ́ tí èyàn lè fi, tí èyàn lè mú yangan fún ọ̀rẹ́, ẹbí àti ara, kó jẹ́ iṣẹ́ tí èyàn ó máa láluyọ nínú ẹ̀, kó dẹ̀ jẹ́ iṣẹ́ tí èyàn nífẹ̀ẹ́ láti ṣe, iṣẹ́ tí kò ní fún èèyàn ní wàhálà àbí iṣẹ́ tí kò ní damu ẹ̀yàn.

Ṣé o wọ gíláàsì? Mi kí má, mi kì í máa wọ gíláàsì, mi kì í máa wọ gíláàsì, máa wọ gíláàsì. Paapa julo mi like àti máa wọ gíláàsì tó máa ń bojú jẹ. Mi, mi jẹ́ ẹni tó máa ń wọ gíláàsì, mi jẹ́ ẹni tó máa ń wọ gíláàsì.

Nígbà wo ni, nígbà wo kẹ̀yin lọ sí ilé ìkàwé? Mo sì lọ la naa yẹn, mo sì lọ ní òní náà. Lónìí mo sì wà ní, mo sì wà ní class báyi. A ṣẹ̀ pá rí class kan nìkan bí, nìkan bí aago mẹ́sàn-án yẹn a ṣẹ̀, a ṣẹ̀ pá rí class kan. Mo sì wà ní class báyi A ṣì ń, a ṣì ń dúró de lecturer kan, ṣì ń dúró de lecturer kan tó ní class pẹ̀lú wa nìkan bí aago méjìlá.

Àṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Asa ta won ebi mi máa ń ṣe ni àṣa ká, ká kọ ẹbí mọ́ra, ká fẹ́ẹ́ràn ara wa, ká ṣe ìtọ́jú àwọn ọ̀rẹ́ wá, àwọn arákùnrin wà abí i àwọn arábìnrin wa.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Èmi fẹ́ràn tea, mo fẹ́ràn tea ju coffee. Pàápàá jùlọ náà tea pẹ̀lú bread. Mo fẹ́ràn tea àti bread dáadáa, but èmi fẹ́ràn tea ju coffee lọ.

O, ko ṣi eleyi tí mi o fẹ́rán tó bá jẹ́ eleyi tó wà nínú ilé àbí tó bá jẹ́ eleyi tó wà nínú ìta náà. Mo fẹ́rán eleyi tó wà níta ọ̀rọ̀ ló b'omọ́ jẹ. Kí ẹ̀yan ṣáà ṣiṣẹ́, o da ju igba tí èèyàn ń lọ jí nka t'èèyàn o ní omi tí èèyàn máa ṣe. Mo fẹ́rán eleyi tó bá wà níta gbo--, mo fẹ́rán eleyi tó bá wà níta gbangba, mo fẹ́rán ju eleyi tó bá wà nínú ilé náà. Ìgbà tí ó jẹ́ pé èèyàn ń lọ jí, èèyàn ń ṣiṣẹ́ ni.

Ibo ni o fẹ́ lọ sí isinmi? O, ibi tí ọkan mi fẹ́ láti lọ sinmi ni kí n lọ sí ìlú òyìnbó, kí n lọ sí ìlú òyìnbó, kí n lọ sinmi, kí n wo bí environment ibẹ̀, environment ibẹ̀ ṣe máa bọ́ se rí.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo n kọ̀wé pẹ̀lú ọwọ́, nigba to je pé ìgbà tí èèyàn jẹ́ àbímọ̀ bí i, owó mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, ọwọ́ lemi máa ń lọ. Kosi nnkan tó ṣe mi, gbogbo ara mi pé kankan. Ọwọ́ ni mo máa ń lò, mii kii màá ń lẹ'ṣẹ.

Ṣé etí rẹ dára? Etí mi dára. Etí mi ni mo fi ń gbọ́ràn, mo fi ń gbọ́ nkan tí ènìyàn máa ń sọ. Ọ̀lọ́run máa jẹ́ kí ènìyàn di adétí. Etí méjèèjì mi dára ó dè ń ṣiṣẹ́ dáadáa. Mo de ṣeedẹ, mo ń gbọ́ ohun mo n gbo ohun tee bá ń sọ. Etí mi méjèèjì dára.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwọn ọmọ lọ́jọ́júmọ́? Ìgbà mí ìgbà mẹ́ta, ìgbà mí nà igbà méjì, but ìgbà mẹ but ìgbà ìgbà méjì ni mo máa ń wo ojú àwọn mi lọ́jọ́júmọ́. Ẹkìnní tí n bá fẹ́ jáde lọ síbi bá fẹ́ jáde lọ sí school ní òórọ̀, tí n bá dé ní ìkan tí mo bá délé ní ìkan bí tí mo bá délé ní sà sá tí mo bá délé ní ìkan bí àìgo mẹ́rin, máa ẹ̀ máa bú omi sára, màá wẹ̀ tí n bá tu fẹ́ jáde nìkan bi aìgo mẹ́rin bo ya mo fẹ́ lọ ṣ'ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi lọ ṣeré diẹ, màá túwọ̀ àwọn igbà méjì.

Báwo ni o ṣe máa ń lo akọ́kọ́ pẹ̀lú ẹbí rẹ? Ìgbà tí mo bá fẹ́ lo akọ́kọ́ pẹ̀lú àwọn ẹbí mi bá jẹ́ ìgbà tó bá jẹ́ mo ti-- ìgbà tí mo bá, tí mo bá ti parí exam mi, tí mo bá ti parí ìdánwò mi, then tó bá dè ní pé òún fani holiday láti lọ sinmi nínú ilé, màá lọ sọ́dọ̀ àwọn ẹbí mi, àwọn ẹbí mi, lọ bá wọn ṣeré fún ìgbà díẹ̀ tí a ma fi padà wọ̀ sí school.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Bá tí mo bá fẹ́ rìn ìrìnàjò, èmi máa ń ro, máa ń wo bí ìrìnàjò yìí ṣe máa rí. Then tí mo bá de wò bí ìrìnàjò yìí ṣe máa rí, màá gbàdúrà, gbo ibikibi tí mo lọ yii Olúwa jọ so mi lọ́, ko so mi bọ̀ o.

Báwo ni o ṣe máa ń gba owó àwọn ènìyàn? N máa na owó sára ni, òun máa ni òun ma na owó wá, sọ́dọ̀ èmi náà máa ń na owó sóde. Mo dẹ̀ máa ń gba owó ká dì mọ́-ọn. Ìgbà míì a máa di mára wa. Ba ṣe máa ń ṣeé nìyẹn òun máa ni òun máa na ọwọ́ wá, èmi náà máa na ọwọ́ fún-un. A máa ń nawọ́ sára wa.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni kí iṣẹ́ má lọ dédé. Then kí àwọn oníbàárà kó má sì, tó oníbàárà bá ti wá, tí wọ́n oníbàárà bá ti wá, ti wọn má ní ìdojúkọ. Àti pé kí iṣẹ́ má lọ dédé. Àti pé kí ohun kan sínú wà, ká kó ohun kan sínú wà fún láàrin àwọn wa tí ń ṣiṣẹ́. Kání kání nkan sínú, kání nkan sínú sí ara wa lára wa tó ń ṣiṣẹ́.

Ṣé o ní abala òjò? Níbi tí mo wà yìí mo ní, but ní ibi, níbi tí mo wà yìí, níbi tí mo wà yìí, òjò kì í máa ń rọ̀ wọ́pọ̀ tó bẹ́ẹ̀. Ó yẹ pé tó bá di ìgbà tí òjò máa ń rọ̀ náà, àwọn ènìyàn wọ́n máa ń mú òjò, wọ́n máa ń mú òjò. Tó bá dé ìgbà tí ó yẹ kó ju òjò ní rọ̀.

Ṣé o máa ń ṣeré ìdánì? Mo máa ń ṣe, mo máa ń ṣeré ìdánì, but ki ń ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣeré ìdánì. Ìgbà mii, ìgbà mí wà tó jẹ pé kò lè sá-- kò lè sí ààyè láti ṣe, imi wà, èèyàn, ààyè máa wà, mo, mo máa ń ṣe.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìranwọ́? À a mo fẹ́ràn wíwo ìgbà tí mo wà ní kékeré mo máa ń wo àwọn àwọn. Ìgbà mí nà wọn máa ń sọ pé, wọ́n máa ń sọ pé nǹkan kan pé tí èèyàn bá ka iye ìranwọ́ tó wà lójú ọ̀run mọ́ like ó tún mọ̀ sí pé ọmọ tí èèyàn bá bí nìyẹn. Then àwọn mìíràn máa ń sọ pé àh ìranwọ́ mi ni ìranwọ́ tó tán mọ́ lọ, ìranwọ́ tó ń tán lọ́hùn yẹn o like èmi lóní ìranwọ́ tó tán lọ́hùn yẹn o or whatever. Wọn máa, àwọn mìíràn máa ń sọ bẹ́ẹ̀. But mo máa ń like atí màá ń wo àwọn irawo kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fẹ́ràn láti máa wo àwọn irawo, kì í ṣe gbogbo ìgbà. But ìgbà mí, ìgbà mí ń wà tó jẹ́ pé màá sọ pé kí n lọ wo kí n wo ìranwọ́ ojú ọ̀run náà.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mo gbàgbọ́ but, mo gbàgbọ́ but síbẹ̀ náà kì ń ṣe, kì ń ṣe gbogbo ìgbà ni mo gbàgbọ́ o, mo t, mo n gbàgbọ́, gbàgbọ́, mo gbàgbọ́ nínú gbogbo àwọn nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàdúrà? Hmm, tí èyàn bá dé ọjà, tí èyàn bá fẹ́ ra, tí eyan bá fẹ́ ra nǹkan, tí, tí ẹni tí ó fẹ́ ra nǹkan lọ́wọ́ e te máa ní pé eye báìbàì lọ́ ma fẹ́ ta nǹkan won Tó bá dènì pé òkè, tó bá rò pé owó tó wà lọ́wọ́ ẹ kò tó oyé tí ènìyàn fẹ́ ta nǹkan yẹn, wọ́n á sọ fún ọ pé, “Èh, ọjà yí o, ṣé kò gba ọ? Sé kò gba eyè báìbàì? Ṣé kò gbe eyè báìbàì?” Wa ta, waá ná lọ́wọ́ ẹ̀. Waá ná wá jẹ́ kí wọ́n mọ̀ pé òkay eyè tó fẹ́ tọ́ ọjà yí o ti wọ́n jù. O ò ní owó, o ò ní owó yen lọ́wo. Then wa wá sọ pé òkay eyè báìbàì ni mo ní, ṣé wàá tá fúnmi ni eye báìbàì? O da.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ní gére aago mẹ́fà ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ torí mi ò like ki máa jẹun ní òru. Gére agogo mẹ́fà ni màá jẹ oúnjẹ alẹ́ mi. Tó bá dẹ̀ ti kọjá agogo mẹ́fà yẹn mi ò like láti jẹun mọ, màá lọ sùn ni, di ọjọ́ kejì.

Hmm, àwọn kan máa ń sọ pé tí èeyan bá jẹ oúnjẹ tí, oúnjẹ aládùn àbí oúnjẹ aládùn pé kò kí máa dáa fún ọmọkùnrin, pé kò kí máa dáa fún ọmọkùnrin pé tó bá jẹ́ ọmọkùnrin, tó bá jẹ́ ọmọkùnrin dáadáa, ó ní, ó need í kí ènìyàn máa mọ àwọn àgbo àbí àwọn ọ̀pẹyìn àbí àwọn kìnì wọ̀n yẹn. Ǹkan tí àwọn máa ń, ǹkan tí mò ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ nìyẹn, botí èmi kò mọ àgbò lèmi máa ń mu, mò ń fẹ́ràn kí ń máa ma gbo, mo kì í ṣe gbogbo ìgbà lèmi máa ń, máa ń mu àgbo.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mo má, mo má, mo má ń fẹ́ran rẹ̀ láti má rí tó bá ń kọjá ní ojú ọjọ́ orun. Mo má ń fẹ́ràn ìgbà tá wà ní kékeré náà ma ń pe, à wá wo ọkọ̀, ọkọ̀ tó ń lọ lójú orun yi o. Aero pl, aero, mo má ń sọ pé, ayẹ, ayẹ, aeropláànì tó ń lọ, tó ń lọ, tó ń lọ. Ba mi kí ìyá mi ẹlẹ́kọ̀. Àwọn àtí ìgbà tá wà ní kékeré ma ń, ma ń sọ dáadáa. Mo má ń fẹ́ràn láti má, láti má rí, láti má wo náà.

Ibo ni, ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo máa ń fẹ́ràn láti lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi, pàápàá jùlọ nà ń gbà. Igba mi tí n bá wọ́n le, tí ilè bá, tí ilè bá wà boríng sì mi to ba jẹ́ pe mi, mi gét ara mi like. Ó ṣa n, ó ṣa wú mi kí n ṣà b'ẹyan sẹre àbí kí n, kí emi at'àwọn ọ̀rẹ́ mi kájọ wà, kájọ máa ṣeré, kájọ máa sọ̀rọ̀. Mo ma n like áti lọ s'ọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi dáadáa.

Ṣé o ti lu etí rẹ? Béẹ̀ ni, jà mí ì tí ṣe, ẹ, jà mí ì tí, ẹ, kín la máa ń pe kiní yìí náà. Hmm, tí àwọn insect mi bá kọjá ní etí èèyàn àbí àwọn ẹm- àwọn ẹmu rẹ́n, tí àwọn ẹmu rẹ́n mi bá kọjá létí èèyàn náà, èèyàn máa ń ní pa. Ẹmu rẹ́ kàn fẹ́ kọjá létí mi, kí èèyàn gba eti emi, mistakenly kí èèyàn f- kí èèyàn fowó. Láìmù kí èèyàn fi ọwọ́ gba eti ẹ́ kó lè tẹ́pa àwọn ẹ̀fọ́n wọn yẹn. Tí àwọn ẹ̀fọ́n wọn yẹn bá ń kọjá létí èèyàn, èèyàn máa ní pé ok kí n fi ọwọ́ mi kí n fi gbá ẹ̀fọn tó ń kọjá yìí. Mistakingly o dẹ̀ máa fọwọ́ ẹ gba etí ẹ.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Kọ n fún mi ní àkàrà díndín àti bread. Mi ọ̀ kí n máa fẹ́ràn àkàrà àti ògì o, ṣà fún mi ní àkàrà díndín àti bread méjì. Iyen gangan lóúnjẹ tí mo máa ń fẹ́ràn jù ní oúnjẹ àkàrà, àkàrà díndín àti bread.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín dáadáa? Dáadáa. Igbà tí a wà ní kékeré náà, àwọn òbí wa máa ń pa àlọ́ apanilẹ́rìn-ín. Ìgbà mìíràn ni wọ́n, wọ́n pa, wọ́n pa àlọ́ oríṣiríṣi bíi ilé ayé ṣeré. Ìgbà mìíràn a tún máa ń ka àwọn míì nínú ìwé aláweye Yorùbá.

Àkọ́kọ́ wọ ní ọ́fíìsì rẹ sí? Ní gédè àgo mẹ́sàn án. Deédè àago mẹ́sàn ní àkọ́kọ́ tí ọ́fíìsì wa n si di deédè àago mẹ́rin.

Àwọn app wo ni o máa ń lò jù? Mo máa ń lo Google app, mo máa ń lo Chrome, then mó dà máa ń lo WhatsApp app. Àmọ́ eléyìí tí mo máa ń lò jù ni Google app. Ìgbà mí tí mo bá ní assignment, ìgbà mí tí mo bá ní assignment tọ̀ pé mo ní àwọn research kan tí mo fẹ́ ṣe, then màá lo Google app mi láti fi tẹ̀síwájú nínú àwọn assignment tí mo fẹ́ ṣe.

Ṣé o máa rántí àlá rẹ ni? Ah! Ṣé o máa rántí àlá rẹ? Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí ohun màá mí, àmín, ohun mí wà, màá rántí ohun mí ràn, mí rántí. Kí ì ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí àlá tí mo máa ń tà á ala tí mo maa ń lá.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí. Ah, ṣe kí n wọ̀nà? Kí n wọ̀nà? Òkè ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà tí o lọ́jọ́ kan tí daddy mi ń travel. Daddy mi ń travel. Ọjọ́ yẹn, ìgbà yen, mo kéré gán, kéré gán, mo wà ní ọmọ ọdún mẹ́ta àbí mẹ́rin náà àti daddy mi ń travel yẹn. Hmm, dad-daddy máa ń-- like ìgbà-ìgbà tí wọ́n bá fẹ́ travel máa ń fu wa lówó. Ojú ọjọ́ tó ń travel yẹn kò fún wa ní anything, kò fún wa lówó. Mo wá ń sunkún, wá ń sunkún tẹ̀lé daddy mi pé kó fún mi lówó. Mo fẹ́ ra biscuit, daddy mi kò fún mi. Daddy mi ni àwọn, bí daddy mi ṣe ń travel yẹ, mo wáa ń sunkún. Wọ́n ní àbúrò daddy mi kan bí ó ṣe rí mi pé mo ń sunkún, ó ma ń bínú sọ fún mi pé kíni, kílódé tí mo fi nsunkún. Mo wá sọ pé "daddy mi ò fún mi lówó fi ra biscuit. Daddy ma ra biscuit fún mi." Wọ́n ni okay, to bá jẹ́ ìyẹ ọ̀ya máa bọ̀ kí n lọ ra biscuit fún ẹ, wọn wá ra biscuit fún mi.

Irú etígbọ̀, etígbọ̀ wọ́ ni o máa ń lò? Méjèèjì ni, méjèèjì ni tí ọtún o ai tosí. Méjèèjì ni mo máa ń lò. Eleyii tumo, koseleyii tí èmi, koseleyii tí mo ki máa ń lò. Méjèèjì ni, méjèèjì ló ń ṣiṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi ò kí máa ń jẹ́ kí fóònù mi gbóná, mi kí máa ń pàápàá jùlọ na mi kí n, mi jẹ́ ẹni tí ó máa ń tẹ fóònù, mi kí ń máa ń tẹ fóònù tó bẹ́ẹ̀, mi kí ń máa ń ṣe, kí ni mo máa ṣẹ? Kí n ṣe assignment mi àbí kí n mi jẹ́ ẹni tí ó máa ń wà ní social media àbí Facebook, TikTok, mi ni. Fóònù mi o kì máa ń gbóná tí n bá ti tẹ fóònù mi díẹ̀ ni mo stop, mo lọ sùn ni, ọ̀ kí n ka bí? Mi kí máa mi jẹ́ ẹni tí ó máa ń tẹ fóònù dáadáa.

Ṣé o ní ìwà tó dára nígbàtí o bá n jẹun? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, nígbàtí mo bá n jẹun, mo ní ìwà tó dára. Èmi kì í máa, èmi kì í máa bínú àbí máa sọ pé, àh, oúnjẹ yìí yóò tó mi ó, oúnjẹ yìí yóò tó mi, e wá fi ṣe, àbí no. Abi kì n pe àwọn ọ̀rẹ́ mi náà pé wa, ẹ má bọ̀ ká jọ jẹun, oúnjẹ yìí ká jọ jẹ.

Báwo ni o ṣe máa ń ṣe ìdàgbà, ìdọ́gba, ìdọ́gba láàrín, báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Náà ni, ok, bí mo ṣe ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Àkíni, àkíni ni, kí èèyàn jẹ́ ọmọlúwàbí ènìyàn. Kí èèyàn jẹ́ ọmọlúwàbí ènìyàn, kí èèyàn jẹ́ ẹni tó máa ń ní sùúrù ní àwùjọ, àwùjọ èèyàn. Paápá jù lọ, kí èèyàn jẹ́ ẹni tí èèyàn lè fi ọkàn tán.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Dáadáa, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Gbogbo fáìlì tí mo ní nígbà tí mo wà ní primary school, secondary school, university, gbogbo ẹ wà ní ibìkan mi kí n máa ń fi, mi kí n máa ń bẹ̀ anybody ṣere pẹ̀lu ẹ́. Nígbà mí wà tó jẹ pé tí èèyàn bá lọ sí interview, wọn máa ní pè ké fáìlì bàìbàì lọ kó mu lọ sí interview. Tí èèyàn bá wá ní fáìlì ẹ̀ kọ́, ẹ̀yàn ni, ẹ̀yàn ni ní ẹni tí ẹ máa present fún ẹni tó bá ṣe interview fún ẹ àbí ibi tí òun lọ tó bá fẹ́ lọ ṣiṣẹ́.

Báwo ni o ṣe máa n rí dájú pé ọjà rẹ dára? Báwo ni mo ṣe máa n rí dájú pé ọjà mi dára ni bí bá jẹ́ pé kì í ṣe òye kan lajọ máa ń tà, èmi máa ń ra quality tí èmi máa ń tà, ó máa ń jẹ́ quality, ó máa ń jẹ́ eleyii tó dá. Ti n báa dẹ̀rí pé elé yì ntàwọn ń tà yẹn, eh, elé tàwọn ń tà yẹn fake àbí price tí èmi fi ń ta ọjà mi ó wà lesser, ó like ó jọ̀pọ̀ ju ilé like price tí àwọn, àwọn iyokun fi ń ta ọjà wọn. Èmi máa ń believe èmi, èmi nígbàgbọ́ pé ilé tí èmi ń tà yẹn ó dára ju tìti wọn lọ.

Kí ni o máa ń ṣe láti tayọ sí ara àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ti èèyàn jẹ ẹni tó, ẹni tó, ẹni tó ní akíkanjú láti ṣiṣẹ́. Ti èèyàn bá jẹ́ ẹni tó ní akíkanjú láti ṣiṣẹ́, ẹni tí kò yà olé, ẹni tí kò kí máa ń, kò kí máa ń fi iṣẹ́ ṣẹ yẹyẹ.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Àwọn ohun tí mo féràn lórí pizza ni àwọn ohun ẹ̀mí tó máa ń jáde lara ẹ̀, àwọn ohun èlò tí wọ́n fi síi.

Ṣé o ní awọ̀ran lára? Mi ò ní o. Mi ò ní aworan lára o. Mi, èmi ò like ní àwọn kini yẹn lára, mi ò like ẹ. Èmi jẹ́ ẹni, èmi jẹ́ ọmọ tó jáde láti ìdílé onigbagbo. Mi, mi ò like láti ní àwọn kíni won yẹn.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Éh eh, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi kó má bàjẹ́. Then, kèèyàn ṣe ìmọ́tótó ọjà tí èèyàn ń tà. Tí èèyàn bá ṣe ìmọ́tótó ọjà tí èèyàn ń tà, ó mọ̀ a, ó mọ àwọn oníbàárà rẹ̀ láti wá ra ọjà lọ́wọ́ ẹ̀. Bút tó bá ṣe ìmọ́tótó ohun tó ń tà, àwọn oníbàárà rẹ̀ máa ń, ó máa sọ pé a, èmi ò like láti lọ ra ọjà níbẹ̀ yẹn o, idí nì pé èèyàn ò ṣe ìmọ́tótó, ìmọ́tótó dá ní ọjà tí èèyàn bá ń tà dáadáa.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Ìyàrá tí mo fẹ́ràn jù ni yàrá, yàrá ìsàlẹ̀ tí ń ṣe sìtting room, ó jẹ́ ibi tí èmi máa ń fara pamọ́ sí, ìgbà mí tí, tí ń ba ní nnkàn tí mo fẹ́ ṣe máà ń, maa wá ń bẹ, máa dẹ̀, máa dẹ̀ máa wo movie àbí kí ń relax, kin máa gbọ́ music.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Bí mo ṣe máa ń bá oníbàrá mi sọ̀rọ̀, mo ṣe máa ń bá wọn ní ìbá mi sọ̀rọ̀ ni, mo máa n bá wọn sọ̀rọ̀ ní ohun ìdákẹ́jẹ́ tí kò ní, tí kò ní sí, tí kò ní sí ìjà, tí kò ní sí ìjà. Ohun ìdákẹ́jẹ́, ní ohun ìdákẹ́jẹ́ ni mo fi bá wọn sọ̀rọ̀.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyá ọkọ? Mo máa ń tẹ̀lé òfin ìyá ọkọ mi dáadáa. Ìyá ọkọ ni, ìyá ọkọ ni, ìyá ọkọ ni òun ni ìyá ẹni. Ǹkan tí ìyá ọkọ mi bá ní kí n ṣe ni màá ṣe. Mo máa tẹ̀lé. Ìyá ọkọ mi ni ìyá mi. Emí de máa n tẹ̀lé gbogbo nkan tó bá ti bá mi sọ.

Ṣe o mọ bi a ti n tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo mo bi a se máa ń tún àwọn nǹkan ṣe. Nigha mii tí iná ẹ̀lẹ́tíríkì bá ní fault mo lè ṣe é. Igbamii tí gẹnẹretọ̀ tí a ń lò tó bá ní fault náà mo lè ṣe é. Mo lè ṣe wọn bí mo ṣe máa ṣe é.

Báwo ni a ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ìgbà mìí tí a bá jáde lọ sí àbí tí wọ́n bá invite wá sí ibi party àbí ibi ayẹyẹ ìsọmọlorúkọ. Then tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá jáde, tí ó bá jẹ́ pé èmi ò ní nǹkan tí mo fẹ́ ṣe àbí tí ó bá jẹ́ pe okay wọ́n invite gbogbo wa papọ̀. Tí imi bá ní pé wọ́n ò ní change àbí wón ni owo lówó náà, máa ní okay kín yá wọn. Tí ó bá jẹ́ nípa èyí tí èmi bá ní máa fún wọn ká jọ lọ sí ayẹyẹ àbí ká jọ lọ sí ìsọmọlorúkọ yẹn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí àwọn àdéhùn mi. Ìgbà mí wà tó jẹ́ pé ẹ̀yàn ó máa ń ní nnkan tó pọ̀ ni, èyàn máa ń ní nnkan tó pọ̀ tí èyàn máa ń kó ṣú. Ó máa jẹ́ pé ìgbà mí, ìgbà mí wà tó jẹ́ pé ẹ̀yàn ò ní nnkan tó pọ̀ tí èyàn máa ń rò, ó máa rọ́pò kí èyàn, kí n si kò tó èyàn ń rọ̀, kí si kò tó èyàn máa ń rò. Ìgbà mí ò máa dé, ìgbà mí tó bá sọ nà wá, rántí pé mò ń dẹ̀sọ́, nnkan bàìbàì ni mo sọ lọ́jọ́ yẹn o, mò dé sọ pé mò ń sọkọ bàìbàì, màá ṣe kọ̀ bàìbàì, màá ṣe kọ̀ bàìbàì. Ó máa ń, ìgbà mí wà tó jẹ́ pé èyàn, nnkan tí èyàn máa ń rò máa ń fà dí tí èyàn máa ń fi gbàgbé àdéhùn. Ìgbà mí wà tó jẹ́ pé àh! Nnkan tí èyàn máa ń rò kò kí máa ń pọ̀. Èyàn ní nnkan tó ń rò, èyàn máa ń rántí láìpẹ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ók, ìbáṣepọ̀, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀, ó má ń jẹ́ ìbáṣepọ̀ tí ó má ń dára. Ìgbà mí, dàá mí àwọn olúbárà, olúbárà mi. Ìgbà mí ó má ń jẹ́ àwọn, àwọn, àwọn tó wà ní agbègbè tí mo wà. Ìbáṣepọ̀, ìbáṣepọ̀ mi má ń jẹ́ ìbáṣepọ̀ tó dára kì í ṣe ìbáṣepọ̀, ìbáṣepọ̀, ìbáṣepọ̀ tí àwa máa ń ní, ẹ, àwa máa ń ní nkàn ṣìnú ara wa bí i ìbáṣepọ̀ tí a fẹ́ láti máa rí ara wa. Ìbáṣepọ̀ tó dára ni gbogbo èèyàn ni ọ̀rẹ́ mi, mi ní, mi ní, mi ní ọ̀tá.

Báwo ni a ṣe máa ń kí àwọn ènìyàn? Báwa ṣe máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí gẹ́gẹ́ bí ọmọ, ọmọ Yorùbá? A máa ń kí àwọn ènìyàn ní ọ̀sán, ní òwúrọ̀, ẹ káàárọ̀, ní ọ̀sán, ẹ káàsán, ní alẹ́, ẹ káalẹ́ pẹ̀lú ìdọ̀bálẹ̀ láti mọ, láti mọ, láti mọ rẹ, láti mọ ìdájú pé eléyìí ọmọlúwàbí ni ènìyàn eléyìí. Pẹ̀lú ìdọ̀bálẹ̀ la fi máa ń kí àwọn àgbà ní ilẹ̀ Yorùbá.

Ṣé o fẹ́ràn rí àtẹ̀gùn? Hmm, àtẹ̀gùn mí, èmi ò fẹ́ràn láti, láti ríi, mí, mi ò fẹ́ràn láti ríi. Ṣọ bá jẹ́ nkan tí mii fẹ́ràn, màá máa sọ pé mo fẹ́ràn láti ri dáadáa, but mii fẹ́ràn láti ríi.

Báwo ni o ṣe máa n dáàbò bo ayé ìkọ́kọrẹ́ lórí íńtánẹ́ẹ̀tì? Èmi máa n jẹ́ ẹni tii, mi ò kìn máa mọ kì í máa n póòstì. Tó mo bá dẹ̀ jé mo fẹ́ póòstì ni o máa jẹ́ nǹkan tí nǹkan tí ó wà meaningful- nǹkan tó wà meaningful. Àbí ní mo like kí n máa póòstì kí ó jẹ́ pé mo wà ní ibi tí mo fi ṣẹ fàájì àbí ti ibi tí mo fi ń mu ẹmu àbí ibi tí mo fi máa àbí ibi t'èèyàn fi n ṣẹ́ sina ọbìnrin. T'èèyàn bá fẹ́ póòstì ní internet, èèyàn máa mọ nǹkan t'òhun fẹ́ post, nǹkan tó wà meaningful k'èèyàn tó post.

Bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́, kí bí mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ tí, tí ọ̀gá mi ò bá sínbẹ̀, àbí tí ọ̀gá mi bá wà n bẹ̀, màá, màá tọrọ ọ foriji lọ́wọ́ ẹ pé kó jọ, kó, kó ṣàánú mi, mo fẹ́, mo fẹ́, mo fẹ́ pick call, mo fẹ́ gbé call kan. Tó bá dẹ̀ sínbẹ̀ ná, tó bá sínbẹ̀, tó bá jẹ́ èmi kan ló máa ń bẹ̀, màá pick call yẹn silently tó yẹ pé ẹ́yàn ni gbọ̀n nǹkan tí mò ń sọ. Bútí ọ̀gá mi bá wà níbẹ̀, màá sí permission lọ́wọ́ ẹ pé ọ̀gá mi jọ mo fẹ́ pick call. Tó bá jẹ́ urgent call, màá sọ fún un, tó bá jẹ́ family call, màá sọ fún un.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Dáadáa, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mo, dad mi, dad mi jẹ akọni nínú ìjọ ọ́lorùn, wọ́n sì special ní ìjọ àwọn Cherubim and seraphim ìjọ tó máa ń wọ aṣọ funfun rẹ. Even, Bíble náà sọ ní ìwé Exodus òri ogún ó ní, rán tí ọjọ́ ìsinmi rẹ láti yà sí mímọ́. Ó ní ọjọ́ mẹ́fà ni kó ṣiṣẹ́. Ó ní ọjọ́ kejì ni ọjọ́ ìsinmi Olúwa. Wọ́n sọ pé ó tútù tèsiwàju, wọ́n sọ pé inú rẹ̀ wo kò gbọdọ̀ ṣiṣẹ́ iṣẹ́ kankan, wò àti ọmọ ọdọ ọkùnrin àti ọmọ ọdọ obìnrin àti ohun òsì rẹ àti àlejò tí ń gbé ní ibùdó rẹ. Ìdí nìyí, ọjọ́ ìsinmi èmi ò kí máa ń ṣe yẹ̀yẹ pẹ̀lú ọjọ́sin, mo máa ń lọ sí church láti lọ sìn Ọlọ́run.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní, ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èrò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni àwọn, àwọn files, àwọn faili, àwọn faili tí wọ́n, tí wọ́n fún mi, àwọn assignment tí wọ́n ní kí n carry out, then phone mi ó ṣe pàtàkì fún mi.

Báwo ni o ṣe máa ń ṣètò iṣẹ́ ẹ? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo máa ń ṣẹ́ ṣètò àwọn iṣẹ́ àkànṣe. Mo máa ń ṣe é ní die diẹ ní ìwọ̀sí, ìwọ̀sì. Mo máa ń ṣe é diẹ́ diẹ ní ìwọ̀sí, ìwọ̀sì kí ó má jẹ́ pé ó pọ̀ jù. Dẹ́dẹ ni mo máa ń ṣe é.

Kí ni ìmọ̀, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni láti jẹ ẹni, láti jẹ ẹni tí ẹ̀eyàn ní ìfẹ́ sí àti láti jẹ ẹni tí ó súmọ́ Olorùn dáadáa, láti jẹ ẹni tó súmọ́ Olorùn dáadáa.

Ṣo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ lẹ́rọ̀ fún ìlara? Mo máa ń jẹ. Mo máa ń jẹ. Ntó lẹ́rọ̀ fún ìlara ọkàn mo máa ń jẹ. But kìí ṣé gbogbo ìgbà ni mo máa n jẹ sá.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mà á ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Pä́pa jùlọ náà mọ̀ ọ́n. Nígbà tí mo wà ní, nígbà tí mo wà ní grammar school tí mò ń ṣe ìdáhùn, ìdáhùn, ìdáhùn mi tí wọ́n ń pè ní WAEC, mo máa, mo jẹ́ ẹni tó ń kọ lẹ́tà. Ìgbà mí tó wọ̀ bà sílẹ̀, tó wọ̀ bà sí lówó mi tí ń bà lówo, mà á bá, mà á bá àwọn ọ̀rẹ́ mi kọ lẹ́tà àbí àwọn, àwọn tó wá ní dì essay writing àbí essay, mà á bá wọn kọ lẹ́tà. Ìgbà mí náà ní company, ní company ibi tí mò ń ṣiṣẹ́, wọ́n máa ní wọ́ kẹ̀ kí n kọ lẹ́tà. Àwọn ẹ̀wọ́n ní dì lẹ́tà application letter, lẹ́tà báýì báýì ni emi náà máa ń kọ.

Báwo ni o ṣe máà ń, báwo ni o ṣe má ń ṣètò àwọn ìsọ̀rọ̀ ní, ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹ́gbẹ́? Ba ṣe má ń ṣètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹ́gbẹ́. Mo jẹ́ ẹni tí mo má ń ni, ẹni tó ní ìgboyà láti sọ̀rọ̀. Mo de jẹ́ ẹni tó má ń, tó má ń, tó máa ń rò nkan tí mo máa sọ kí n tó sọ nǹkan, màá ro. Màá ro ní ẹ̀mí, màá ro lọ́kàn mi pé, okay, nǹkan tí mo fẹ́ sọ yii ṣé ó da àbí kò da. Mi ò kí ń má ń sọ̀rọ̀ láì ro oko tí mo máa sọ. Màá rò nǹkan tí mo fẹ́ se yii ṣé nǹkan tí mo fẹ́ se yii ṣé ó da àbí kò da ná.

Irú orin wọ́n ni o máa n fẹ́ràn gbọ́? Irú orin tí mo máa fẹ́ràn gbọ́ ni àwọn Afro, Afro music, àwọn Afro music ni mo máa n fẹ́ràn láti máa gbọ́ àwọn orin Obey Commanda, àwọn Obey Commanda, àwọn Sunny Adé àti àwọn Orlando Owo.

Nígbà wo kí n lò lọ sí ilé oúnjẹ? Èmi kì í máa ń, èmi ò kí ń máa lọ sí ilé oúnjẹ. Mmm èmi máa ń like kí èmi dáná nínú ilé mi kí n sè oúnjẹ tí mo fẹ́ jẹ. Ìgbà mìíràn tí ń bá se oúnjẹ, máa ń, máa ń tó bí ojó mẹ́ta kí n tó parẹ́. Ìgbà mìíràn èmi kì í pariẹ́, ìgbà mì máa dánu. But èmi kì máa ń, èmi ò kí ń máa like láti, èmi ò kí máa like láti lọ ro oúnjẹ níta. Tin bá dé fẹ́ lọ síta náà, ìgbà tí mo lọ síta last tí mo ro oúnjẹ kò rí ju-- ó ti pẹ́ díẹ̀ náà. Ó tún máa tó kan bí, ó tún máa tó kan bí ọ̀sẹ̀ méjì, ó tún máa tó kan bí ọ̀sẹ̀ méjì tí mo lọ last láti lọ ro oúnjẹ ní ibi tanti tounjẹ.

Kí ni àwọn, kí ni àwọn ìmọ̀ túntún tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ókè àwọn òhún ìmọ̀ túntún tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mí ní, Akinní tẹ́yàn. Takínní kí ó jẹ́ onísùúrù aláìní ìgbéraga èèyàn.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jù lọ ná ti mo bá rí àwọn nǹkan tí, mo bá rí àwọn nǹkan tí mi ò mọ̀, tó bá ní àwọn, tó bá ní àwọn nǹkan tí mo mọ̀, tí mi ò mọ̀, then máa lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti lọ, láti lọ mọ̀ dáadáa, láti lọ wo bí wọ́n ṣe ń ṣe, èsì láti tẹ́tí gbọ́, èsì láti kà á bó ṣe rí.

Báwo ni battery fóònù yẹn ṣe máa ń dúró? Bí battery fóònù yẹn ṣe máa ń dúró, ó, ó máa ń last, ó máa ń last, ìgbà mí tí n bá charge e dáadáa, tí n bá charge e tió bá full, tó bá jẹ́ pé ó wà ní nkan bí twenty percent like, ó máa last, ó sì máa, tó ti máa tó nkan bí, ó sì máa tó nkan bí four to five hours tí n bá fọwọ́ kan na, ó sì máa tó nkan bí four to five hours kó tó kú ná. Tin bá dẹ fọwọ́ kan ná, kò lè tó bá wà ní twenty percent kò lè ju four hours kó tó kú. Tó bá jẹ́ pé mo charge e full, ó máa ń tó nkan bí ọjọ́ mẹ́ta abi ọjọ́ mẹ́rin kó tó kú.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọ́n ni ó ń lò. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọ́ ni mo n lò ni àwọn, ẹ, wọ́n máa ń pẹ́ kí nìkan ni file. Máa ń lò ti máa ń, ti n maa ń mú àdá, tádà yen o bá mú, tádà yen bá kú. Máa ń lo pín file ni a fi máa ń, ti máa ń mú, ti máa ń mú, mú àdá.

Bawo lo ṣe máa ń rin àkókò nígbà tí ó bá wà nínú ìlà. Àkókò máa ń ṣe pàtàkì fún ìgbésáyẹ́ àwọn ẹ̀dá. Wọ́n máa ń sọ pé tí èèyàn ó ń lo àkókò ẹ ní àsìkò dáa ju kí èèyàn ó ń lọ ní ọ̀nà tí ó da.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ ni, ìgbà mii tí èèyàn bá, tí n bá ní, tó bá ní ọ̀rẹ́ tí inu wọ́n o bá dùn àbí ó ní nkan tí o maa n bá wón ninú jẹ, ni mo lè, èmi lè, èmi lè lọ síbẹ̀, lọ bá sọ̀rọ̀ pé "àh! Nkan tó ń ro yìí, nkan tí ó ń rò nípa èyí ò kó, kò tó, kò tó, bi o tí ó bá ṣe máa ń rò lọ o. Okay, mo fẹ́ ko t'újú ká, kó maa, kó m'ara yá, kó m'ara lile, gbà pe o ti ṣẹlẹ̀ àbí mo máa ń jẹ́ ẹnìkan tó máa ń, tó máa ń, tó máa ń fún èèyàn ní, fún èèyàn ní ìfọ̀kànbalẹ̀ tí èèyàn bá ní nkan tó ń rò.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? N-n ó máa ń jẹ dáadáa, máa ń jẹun nínú ọkọ̀ mi. Ìgbà míìran tó jẹ pé tí, tó bá jẹ́ pé ibi tí mò ń lọ yẹn mo wà ni, àbí mo wà ní un hurry rí, mo le, ebi dè npa mi bí emi ṣe ń drive rẹ̀. Mo lè park, máa park síbìkan máa jẹun tí bá dẹ̀ tí jẹun àbí kí n, àbí mo lè lo oúnjẹ, mo lè lo oúnjẹ lọ́nà tí mo bá dẹ̀ ti, tí mo bá ti dé sí ibi kan máa park máa jẹun nínú mọ́, nínú ọkọ̀ mi.

Bí báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Kí bí mo ti máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ bí ọ̀rẹ́ àbí máa ń yan wọn bí ọ̀rẹ́ àti pé bí, bí ará àdúgbò àti pé bí ẹbí. Bi èmi ṣe máa ń yan àwọn aláìbáṣiṣẹ́pọ̀ ni mo ti yan wọn gẹ́ge mo ti yan wọn gẹ́ge bí ọ̀rẹ́, gẹ́ bí ẹbí àbí gẹ́ bí alá, a, a, alá, a, aládùúgbò.

Díẹ̀ ni, mo máa ń fi, mo máa ń fi ipara sárá. Ìgbámi ní tẹ̀mi bá, tí n bá we tán, tí n bá wẹ́ tán ni máa fi ipara ṣárá, màá fi fi pa gbogbo ara mi láti ẹsẹ̀ mi lọ dé orí àti lọ dé ojú. Mo máa ń fi ipara ṣárá. Tẹ́ eeyàn o bá fi ipara ṣárá kò ní dà, kò ní, kò ní dà.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi ni tí mo bá fẹ́, tí mo bá fẹ́ ṣe nǹkan máà ń, máà ń pósìtì sí orí stétùsù mi, orí stétùsù mi tí mò ń pótì orí Facebook mi àbí orí eh WhatsApp mi. Ó kí n kó báyìí báyìí ni mò ń tà á kó báyìí báyìí ni ẹ jo e patronize mi e wá ra nǹkan lọ́wọ́ mi.

Ṣé o ní òǹgbò? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, but kì í ṣe gbogbo ènìyàn ló máa ní irungbọ̀n. Ó dè máa depend, ó má a, omi má, omi ń depend sí age tí èeyàn bá wà ni èeyàn ma determine pé èeyàn ma ní irungbọ̀n. But èmi ní irungbọ̀n, mo ní.

Kíni ó máa ń ṣe ní òwúrọ̀ kankan? Ọ̀hún tí mo máa ń ṣe lọ́wọ́ kankan tí mo bá ti jí nìkan bí i, tí mo bá jí ní nǹkan bí i ago mẹ́fà, màá ṣe, màá ṣe nǹkan tí wọ́n ń pè ní morning devotion. Tí mo bá ṣe morning devotion, màá fọ abọ́ mi, màá gbálẹ̀ lẹ̀, màá gbá àwọn ilẹ̀. Tí mo bá gbá àwọn ilẹ̀, then the next thing, màá lọ we, màá warm oúnjẹ tí mo sè. Oje àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ nígbà tí mo bá jí ní nǹkan bí, tí mo bá jí ní nǹkan bí i ago mẹ́fà.

Bẹ́ẹ̀ni, ṣé ojú rẹ dára? Ojú mi dára wíwò. Lomo ọmọkùnrin, mo jẹ́ arẹwà ọmọkùnrin tó ga, tó mú ni, tó dè níwà. Mo dára ló ọmọkùnrin, mo jẹ́ arẹwà ọkùnrin tó dára, tó ga, tó níwà púpọ̀

Ṣo ma ń wo àwọn ètò tẹlifísàn? Mo ma ń wò dáadáa, mo ma ń wo àwọn ètò tẹlifísàn, pàápàá jùlọ àwọn ètò bí eré ìdárayá, eré ìdárayá àwọn ètò bí ìròyìn. Mo ma ń wò àwọn ètò bí eré ìdárayá, eré ìdárayá tí a wò ní, ní ọdún yìí tí wọ́n ń pè ní Africa Cup of Nation tí wọ́n gbá lórílẹ̀èdè Morocco.

Ṣé o máa ń gba àwọn ẹgbẹ́ ìlẹ̀ ìyàwó lò? Mo máa ń gba, mo máa ń gba. Igba mi, ọmọ maa n igba mi o máa ń send e sí mi. Ẹ̀gbọ́n mi, mo máa ń gba dáadáa, mo máa ń gba. Àmọ éléyì tó má wúlo àti éléyì tó wulo náà, mo tún máa ń gba.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó ni ti mò ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́, mi mọ, ọjọ́ àádọ́ta, ẹ̀wáta lé méjì. Ọjọ́ ẹ̀wáta lé méjì fún ìsinmi ọdọọdún.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni kí n fún wọn ní ẹ̀bùn cake àbí surprise package. Kí n fún wọn ní ẹ̀bùn cake.

Ṣé o máa ń pàdé àwọn afọjú sún títà rẹ? Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń pàdé, kì í ṣe gbogbo ìgbà mo máa ń pàdé àwọn, wọ́n máa ń pàdé àwọn afọjú sún títà, títà mi kì í ṣe gbogbo ìgbà.

Ṣé o ti gun alùpópó rí? Mo ti gbọ́ nípa gígùn alùpópó yìí náà, but èmi ò tí ì gun rí. Èmi de màá fẹ́ràn láti gun lọ́jọ́ kan kí n wọ bó ṣe rí, but èmi ò tí ì gun rí.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri? Bẹ́ẹ̀ni, mo ti rin pulu ọkọ̀ ojú irin ri. Mo rín láti ìgbà tí mo ń travel lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi, tí mo ń lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ní Èkó. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́, ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ma kọ́kọ́ wọ ọkọ̀ ojú irin.

Báwo ni ọ́ ṣe má a pàrọ̀ ọkàn rẹ, bí mo ṣe má n pàrọ̀ ọkan mi? Ẹ̀là mí tí ilé ìwádìí náà wà jáde lọ síta lọ bá wọn ọ̀rẹ́ e ṣeré àbí kó tan generator ẹ̀ kọ́ on tẹlifísàn ẹ kó wo àwọn eré ìdárayá tó máa múnú èèyàn dùn.

Ṣé máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo mọ̀ kí n sí gbogbo ìgbà ni mi máa ń wọ ohun ọ̀ṣọ́, ìgbà mìíràn máa ń, ó dé ìgbà mìíràn ó, ó depends sí ibi tí èèyàn máa ń lọ, tí èèyàn fi, ó depends ní ibi tí èèyàn máa ń lọ. Ìgbà mìíràn tí èèyàn bá ń lọ sí party àbí ìsọmọlórúkọ àbí ayẹyẹ, èèyàn lè fi, èèyàn lè fi àwọn goldù, àwọn gold, àwọn chain, èèyàn lè fi, èèyàn lè fi sí ohun. But tí èèyàn bá ní láì kẹ́na, mo kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ ohun ẹ́ chain àbí gold.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà ní àpò owó mi bí i wallet, tí a máa ń pè ní purse. Kékéré tí mo máa ń fi sí inú àpò mi bí i báíro, bí i báírò, àbí bí i eraser, àbí bí owó.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lojojumo? Emi o, mo máa ń fọ eyín mi lójoojúmọ́ ní ìgbà tí mo máa ń fọ eyín náà rí, mo máa ń ràn mí mọ̀, mo máa ń gba ìgbà mí máa ń to, gbàgbé mí máa ń to every second lẹ́yìn mi máa ń, lẹ́yìn mi lọ́ ṣe every, every minute ni mi máa ń fọ eyín, every minute. Every minute ni mi máa ń fọ eyín mi, mo kírun, mi ò ní, mi ò ní, mi ò mọ ìgbà tí mi máa ń fọ eyín, mi ò mọ ìgbà tí mi máa ń fọ eyín, ṣùgbọ́n mo kùn mí máa ń fọ eyín.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ókay, bí nígbà tí iṣẹ́ bá pò, báwo ni o ṣe máa ń, ṣe máa ń pàrọ̀ ọkàn? Mo máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ máa n pàrọ̀ ọkàn mi nígbà tí iṣẹ́ bá pọ̀. Máa wo pé ọkay, iṣẹ́ yìí pọ̀ o, báwo ni mo se fẹ́ fi ṣe é. Ókay, máa, máa fi phone mi, máa ń, máa ma play music. Máa play mi music whenever i listen si music eh. Tí èmi, tí èmi bá ti listen ti music eh, music eh máa ń fún mi ní inspiration láti continue sí nǹkan tí mò ń ṣe.

Akọko mélòó ni o ṣètò agogo iji re? Ók, ní, ní, ní tìtemi mi o, ní, ní tìtemi, ní èmi gangan like, níwọn nkan bí, níwọn nkan bí aago mẹ́fà, níwọn nkan bí aago mẹ́fà ni àkókò tí èmi máa fẹ́ràn jù láti dìde.

Kí ni ohun míi tí ó fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni, ni coke. Coke mò fẹ́ràn ni láti má mú ju, ju àwọn ohun mímu, mímu òmíì lọ.

Ṣé o ní orúkọ ìna jíjẹ? Bẹ́ẹ̀ni, mo ní. Ọ máa ń, Ọ máa ń lo orúkọ tí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní ìgbà tí a wà ní school yẹn. Wọ́n máa ń pè mí ní, ẹ́, Afawọn àní wọn máa ń pè mí ní Tẹ́mi.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi jẹ́ ìbáṣepọ̀ tó dára. Paapaa jú lọ tó jẹ́ ìbáṣepọ̀ bí ẹ̀gbọ́n àti àbúrò, O de tun jẹ́ ìbáṣepọ̀ bí ẹbí. Ó wà lawon ńkan tó máa ń fi àkíyèsí mi sí, torí pé nǹkan tó máa, ó máa sọ fún mi pe okay, ọ̀nà bá yii bá yii báyii ni a máa ṣe máa ṣe kíni? Ọ̀nà bá yii la máa ṣe máa ṣe. Won de máa sọ fún mi pe okay, ṣé o lè ṣe, máa ṣe. Ìbáṣepọ̀ wa dà, ìbáṣepọ̀ emi àti ọ̀gá ilé iṣẹ́ mi dà, ó dàbí ìbáṣepọ̀ ẹ̀gbọ́n àti àbúrò, ìbáṣepọ̀ ẹbí kanna.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí òtútù bá ń jà tí òjò ń rọ̀, tójo n rọ̀ ojú ọjọ́ yen ni mo fẹ́ràn jù o máa ń jẹ́ ojú ọjọ́ tó jẹ pé èeyàn i lè jáde, eèyàn máa wà nínú ilé. Ìgbà yen náà m̀áa maa wà nínú ilé, ma màá tẹ fóònù mi, abi kí n maa gbọ́ music, kí n maa, kí n maa gbọ́ music.

Nígbà wo, nígbà wo ni o, nígbà wo ni keyin lọ sí ìṣẹ́gun ọdẹ? Nnn, igbamí tíí, mo ti lọ sí ọ̀sẹ̀ tó kọjá, nígbà tí mo lo wo ẹran igbẹ́ kàn tí olódẹ kan pa.

Kí ni mo máa ń jẹ ní òwúrò? Kí ni mo máa ń jẹ l'òwúrò? Mo máa ń fẹ́ràn láti jẹ rice. Pápá jùlọ rice tí ó bá jẹ rice aláta, mo bá fi ẹja àti pọ̀nmọ́ tó ká àti ẹran díndín tí ó bá fi sóriẹ̀, ọ máa ń jẹ ó tí mo níí ìfẹ́ jù láti máa jẹ ní òwúrò.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi kí máa ń bínú, tí bá tí ń wà nínú ọkọ̀, mi kí máa ń bínú. Ibi tí èmi máa ń lọ, màá concentrate sí. Tí èèyàn bá bínú, tí èèyàn bá bínú, tí ọba bínú wà nínú ọkọ̀, ẹni, ẹni, ẹni òun lè ní accident. Ó jẹ́ ẹ̀pa rẹ̀. It's better tí èèyàn bá ń wà, kí èèyàn, kí èèyàn fọkàn sí nǹkan tó ń ṣe, kó má lọ ní accident lọ́nà.

Ṣo ní ètò ààbò kọ̀ǹpútà? Mo ní, mo ní ààbò ètò ààbò kọ̀ǹpútà tí eleyii tí mi n lò ní nkan tí s ń pè ní laptop tí mo máa ń lò láti fi ṣe àwọn assignment, ìgbà mí, tí eyan bá fẹ́ tap, abi ìgbà mí tí mo bá ní àwọn research tí mo fẹ́ ṣe, òun ni mo máa ń lò.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orí? Mo ti, mo ti ṣe, léni ni mo ṣe, mo ti lọ sí ibi oré mi lónìí. Ìgbà tí ikùn wà lórí mi, mo máa ń pẹ́ kí n fi ọwọ́ mi mú kúrò. Ìgbà tí ikùn kan wà lórí mi, mo wáa ń fi ọwọ́ mi ọwọ́ mi máa ń, máa ń fi mú kúrò lórí mi.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni dédé àìgọ́ mẹ́sàn. Dédé àagọ́ mẹ́sàn àkókò tí mo fẹ́ràn jù ló jẹ́ àkókò tí mo mọ̀ pé àwọn èèyàn ti máa ń murà láti lọ sùn. Though a jé àkókò tí mo máa ń ka ìwé àbí àkókò tí mo bá fẹ́ ṣe any nkan tí mò bá fẹ́ ṣe. Àkókò tí mo máa ń lò ni ọgangan tí mo máa ń fi ṣse àwọn ǹkan tí mo bá fẹ́ ṣe. Àkókò yìí mo máa ń ṣe. Èmi believe pé gbogbo, èmi gbàgbọ́ pé gbogbo, mo ní ìgbàgbọ́ pé gbogbo gbogbo gbogbo ibi tí mo wà yẹn, àwọn environment tie ti má dákẹ́. Kò ní s--. Kò ní sí ariwo ọkọ̀ ń wá lọ́tùn àbí ó ń wá lọ sí.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Ṣé o ní nọ́mbà orílẹ̀? N-n-n ò, mo ní, mo ní nọ́mbà orílẹ̀, mo ní. Eleyii ti mo kó sí ẹ̀kọ́ gíga.

Ṣé o mọ àmì ìrànwọ́ rẹ? Àmì ìrànwọ́ mi, mo mọ̀. Igba mi tí n bá wo ojú ọ̀run, eléyìí tó bá, eléyìí tó bá tanná dáadáa, eléyìí tó bá tanná dáadáa, eléyìí tó bá tanná dáadáa tí ìmọ́lẹ̀ bá pọ̀ gan-an, òun ni ti mi, òun ni ti mi gan-an.

Ṣe o mọ bi a ti ń gun kẹ̀kẹ́? À mò bi àṣẹ mà, mo mọ̀ bi àṣẹ ń gun kẹ̀kẹ́ dáadáa. Pàpájù lọ́nà, tó bá, tó bá gun kẹ̀kẹ́ rẹ̀ dáadáa, ẹ̀yọ́ lè subú bó, kì ẹ̀yẹn ní accident. Ó béètà kó kó mọ̀ bó ṣe ń gun kẹ̀kẹ́, mo ti, ní tì mí ò mọ̀ bó ṣe máa ń gun kẹ̀kẹ́. Mo ti ń gun kẹ̀kẹ́ bọ̀ láti ọjọ́ tó ti pẹ́, kí ń tú ra mọ́tò.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, pàápàá jùlọ nígbà tí mo bá wà ní church tí mo bá n interpret, àbí tí mo bá wà ní school tí mo bá ń ṣe project defense, àbí mo ń Àbí ní office ibi tí mo ti ń ṣiṣẹ́, àbí mo ń ṣàlàyé fún, eeh, manager then other staffs, mà á, mà n lo, ẹẹ́, ohun ẹ̀rọ ìgbésókè dáadáa.

Ṣé o jẹ́ ẹni tó máa n ṣe ètò ǹnkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa n ṣe ètò ǹnkan. Bí tó bá, bí tí mo bá ní pé mo fẹ́ ṣe kìnìyẹn, màá ṣe é. Ti enìkàn bá sọ fún mi pe okay mo fẹ́ ṣe kìnìkàn, pé kí n jọ kí n wá bá òun ṣe ó, màá ṣe é.

Kí ló máa ń ṣe nígbà tí ó bá dúró dé nǹkan? Nígbà tí mo bá dúró dè nǹkan mo máa n ṣe? Máa ní sùúrù ni. Máa ní sùúrù di ìgbà tí kí nìyẹn bá, kí nìyẹn bá dé ọwọ́ mi, àbí? Máa ní sùúrù kí kí nìyẹn dé ibi tí mo wà ni kí máa tó.

Ṣé o máa ń fi ìdáàbòbò orun ṣara? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò orun ṣara. Igba mi ọlọ́run májẹ̀ ki èèyàn rí, kí èèyàn rí ohun tó máa fa ohun tó máa, ohun tó máa hámù èèyàn àbí ohun tó máa fa ijàmbá sí ara èèyàn.

Ṣo ma n fin tùràrí? Wọ́n ń fi tùrà rí sí inú ilé mi. Wọ́n máa n sọ pé wọ́n ma n fi àwọn-- wọ́n maa, mo maa n gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà tì wón máa ń sọ pé, wón a sopè, ẹ̀yàn ma ń fi túrà rí, wọ́n maa fi maa n lé àwọn ẹ̀mí òkùnkùn kúrò nínu ilé wa. Tí èmí òkùnkùn bá wà, wọ́n ma n fi tùrà rí, wọ́n ma fi máa n lé àwọn èmí òkùnkùn.

Ṣé o máa ń kọ orin kalẹ? Bẹ́ẹ̀ni, mo màa n kọrin kalẹ. Mà n korin, mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn orin kíkọ. Mo dẹ̀ máa ń kọ orin kalẹ. Mà á kọ láti inú ọkàn mi. Bó ṣe, bó ṣe nínú ọkàn mi ni mà á ṣe é kọ.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi mo mọ̀. Ìtumọ̀ orúkọ mi ni, orúkọ mi ni Tèmi Tọ́pẹ́ Joshua. Léè tí Tèmi Tọ́pẹ́ yii túmọ̀ sí pé Tèmi tọ́, Tèmi tọ́ ọpẹ́ dá. Tí Tèmi o, Tèmi o, ó tọ́ ọpẹ́. Joshua yè àtíkà nínú Bíble pé òun ni ẹni tí Olórun lò tí ó kó àwọn ọmọ Ísráẹ́lì dé ilẹ̀ lérè. Ó tún jẹ́ ẹni tí ọba ọjọ́ sọ̀rọ̀ nínú Bíble tí ọjọ́ dúró.

Irú kọ̀npútà wo ni o ní? Irú kọ̀mpútà tí mo ní, laptop ni mo ní, HP laptop òun ni mo ní, mo dẹ fi máa ń ṣe research, mo fi máa ń ṣe assignment, tín bá ní àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe, òun ni mo máa ń lò ó láti fi ṣe research, láti fi ṣe àwọn assignment.

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn iyun lọ́pọ̀lọpọ̀. Iyun Mo fẹ́ràn ìyún lọ́pọ̀lọpọ̀. Bíbú náà sọ pé ó ní ká kọrin sí Olúwa ní rere bẹ̀yìn ilẹ̀ gbogbo. Ẹ f'ayo sí Olúwa. Orin kíkọ dára. Kì í ṣe orin òwe o. Kì n ṣe orin, orin àwọn tí àwọn guys, àwọn, àwọn celebrity máa ń kọ àwọn orin hip hop wọ̀nyẹn. Eléyii orin tí ó m-- to máa mú inú Ọlọ́run dùn. Orin tí a fi ń yin Ọlọ́hun.

Ṣé ọ máa ń wọ ìbọwọ́? Màá wọ ìbọwọ́, pàápàá ju lọ, tó bá jẹ́ táìmù tí yìnyín wà, mo máa ń láìká atí máa wọ ìbọwọ́ abi igba tí òtútù yẹn bá wá, máa wọ ìbọwọ́ láti prìvéǹtì òtútù.

Kí ló má ń ṣe kí ó tó lọ sùn? Ǹkan tí ẹ̀mi má ń ṣe kí n tó lọ sùn, màá ka Bible. Tí n bá ti ka bíbélì mi tán, màá gbàdúrà kí n tó lọ sùn. Àwọn ǹkan tí mo má ń ṣe tí n tó lọ sùn ni yen. Tí n bá ti ka bíbélì tán, màá gbàdúrà.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, kí ni ọ máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Bí mo bá wà nínú ọkọ̀ kan tí mo máa ń gbọ́, mo máa ń gbọ́ orin, máa ń gbọ́ orin tí ń ṣe àwọn praising song. Praising song ni ó re táa ń fi yin Ọlọ́run ní òwurọ kútúkùtù àbí ní ọ̀sán àbí ní alẹ́. Ìbẹ́ẹ̀ kí ìgbà tí mo bá wà nínu ọkọ̀, mo máa ń gbọ́ orin táa fi yin Ọlọ́run lógo.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ọbẹ̀ ẹ̀fọ́. Ọbẹ̀ ẹ̀fọ́ ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Ìdí tí mo fi níìfẹ̀ ni pé ó jẹ́ oúnjẹ tó máa ń mú ara dán. Ó jẹ oúnjẹ tó dára lára. Ó dẹ oúnjẹ tó máa ń ṣíṣe lára dáadáa.

Ṣé o máa ń fẹ́ran oúnjẹ tí ó ní, tí ó ní ata? Kí n ṣe gbogbo ìgbàgbọ̀ tí mo, kí n ṣe gbogbo ìgbàgbọ̀ mó máa ń fẹ́ran oúnjẹ tí ó ní ata. Pápá julọ tí mo bá ń jẹ ọbẹ̀, mà á, mo máa ń like, mo máa ń like kí ata ó wà nínú ẹ̀ dáadáa. Kí n ṣe gbogbo ìgbàgbọ̀ mo máa ń like kí màá jẹ oúnjẹ tó ní ata púpọ̀

Nígbà wo ni kí n ní ní, ní àlá burúkú? Nígbà wo ni kí n ní àlá burúkú? Olójúu, ọjo tí mọ́ làlá burúkú. Olójúu, ọ̀sẹ̀ tó kọjá, ọtí mọ́, tó ni àla kan ti mọ̀ la náà tó n d'eru bami.

Báwo ni tábìlì ìṣeré ṣeri? Bí tábìlì ìṣeré mi ṣeri, Tábìlì tẹ́mi tóbi. Ó dẹ̀, ó dẹ̀ dára ní wíwò, ó tóbi, ó dára ní wíwò.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímélì rẹ? Bi mo ṣe máa ń ṣètò àwọn ímélì mi, mo máa ṣẹ́ti e, bá ti di sẹ́ńà, mẹ̀séjì bá wọlé, bí ẹ́ mẹ̀séjì máa wọlé bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣẹ̀tì. Élèyi tí o bá kókó wọlé o máa wa n bẹ́ẹ̀, élèyi tí o bá tẹ̀lé máa wa n bẹ́ẹ̀, élèyi tí o bá wọlé láì pé ju náà tún máa wọ́n bẹ́ẹ̀

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Nkán ta máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, ìwà, ìwà ìmọ́tótó, ìmọ́tótó àti bó o ṣe le bá eyan sọ̀rọ̀, ìsọ̀rọ̀ ṣi e náà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, máa ń bọ́ sí ìgbà tí, tí n bá ní, tí n bá lọ sí ibi iṣẹ́. Pápá jù lọ tí mo bá dẹ̀jì pé ìgbà tí mo bá lọ sí ibi iṣẹ́ ni wọ́n tó máa ń ní pé, mo bá rí pé ọkọ, ọkọ rẹ dẹ̀ tí, màá fọ. Pápá jù lọ, ìgbà tí mo bá lọ sí ibi tí mo fi ń ṣiṣẹ́ ni mo máa ń fọ ọkọ̀.

Ṣé o ti lọ sí Àgọ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ̀ láti lọ ṣiṣẹ́. Ó ní àgo kan tí mo lọ, tí mo lọ ṣiṣẹ́ ńbẹ. Èmi àti iye àwọn ọ̀rẹ́ mi lọ, èmi àtàwọn ọ̀rẹ́ mi.

Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà tí mọ kẹ́yìn lọ sí ọjà ni alanà yẹn. Là tí mo sún lọ sí ọjà, tí mo lọ, tí mo lọ ra àwọn oúnjẹ, àwọn nǹkan tí màá fi ṣe oúnjẹ lánàá.

Ti o máa ń ró run, ti o máa ń rórun nígbà tí o bá ń sùn. Wọ́n sọ pé tí ènì ti eniyan bá ń rórun, enìyẹn fẹ́ eniyen fe tóbi ni àbí enìyẹn fẹ́ lọ́lá. Kì í ṣe gbogbo ẹni bá máa ń rórun, ìgbà míì náà tí ènìyàn bá ń sùn ní kì í má rórun, mi ò tì í bá ti sùn lọ máa rórun, mo kì í ṣe gbogbo ìgbà.

Nígbà wo ni ó máa ń fà? Nígbà wo ni o máa ń fà? Mi kí má, mi kí máa ń fagbó, òǹfàgbó mi ni, mi ò le jẹ́ ẹni tí ó máa ń fagbó àbí ẹni tí ó ń mu sìgá bíi ẹni tí ó ń ṣeṣékúṣe.

Orin wo ni o fẹ́ràn jù? Ohun tí mo fẹ́ràn jù ni orin orin fújì. Pàápàá jùlọ eléyí tí wásíù Àyìndé tó kọ àti ilé tí Òṣùpá Sàídì kọ.

Kí ni o máa ń mú ọ rẹ́rìn-ín? Nkan to máa ń mú mi rẹ́rìn-ín, ìgbà mí i tí ẹeyan bá rí nǹkan tí, tó mú nu ẹ̀ dùn, àmọn ngbà mí i tí ẹeyan bá rí ẹ̀eyán ń ṣe nǹkan tí o le p'èèyàn lẹ́rin, tí ẹeyan rí nǹkan tí èèyàn ṣe tó wà funny, èèyàn máa ń.

Oúnjẹ wo ni o mọ̀ tí a ń sè dáadáa? Oúnjẹ tí mọ mọ̀ tí wọ́n sè dáadáa ni ọbẹ̀ olójú dúdú tí àwọǹ geesi má ń pè ní black soup. Oúnjẹ rẹ̀ tó ń wà medicinal fún ènìyàn láti jẹ.

Ngoṣoṣo ma n ṣiṣẹ́ ju wákàtí lọ. Béèni, o ma ṣiṣẹ́ ju wákàtí lọ. Òmí wà tí ẹ ma n ṣiṣẹ́, kò ní tó wákàtí tó yẹ kí eyan pàri e Ìgbà mí de wà kí iṣẹ́ yen má kọjá wákàtí tó yẹ kí ẹ pàri iṣẹ́ náà.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ ojoojúmọ́? Bí i wákàtí mẹ́fa, lami wà. Wákàtí mẹ́rin, lami wà. Wákàtí mẹ́fa, lami wà. Wákàtí méje. Ṣàjìgbọ̀ ṣe òrìṣà.

Nígbà wo, nígbà wo ni o kehin kọ gbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni kí emi máa kọ igbékalẹ̀ iṣẹ́? Mo kọ igbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá. Lánàá yi ni mo se kọ igbékalẹ̀ iṣẹ́ mi bí mo ṣe ṣiṣẹ́. Oni naa mo tun kọ igbékalẹ̀ iṣẹ́. Nígbà gbogbo ni mo máa ń kọ igbékalẹ̀ iṣẹ́

Báwo ni ó máa ń ṣe, báwo ni ó máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi, tí n bá fẹ ṣe ajọyọ̀ ọjọ́ ìbí mi, màá pe àwọn ọ̀rẹ́ mi, màá ṣe ayẹyẹ díẹ̀, then máa ṣe cake.

Ṣé ó máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Béèni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí a ń pè ní telephone. Mo máa ń lo láti fi communicate, láti fi gbọ́ ìròyìn.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Paápa julọ́ láti fi sí ìlú oyìnbó.

Èso wo ni o fẹ́ràn jùlọ? Èso tí mo fẹ́ràn jùlọ ni èso wẹ́wẹ́. Èso wẹ́wẹ́ tí ó common jù, o máa ń jẹ́ èso tí àwọn ènìyàn máa ń fẹ́ràn láti, láti jẹ. Ó dẹ̀ máa da ni, ó dẹ̀ máa da ara.

Báwo ni o ṣe máà ń gba ni? Báwo ni o ṣe máà ń gba ni? Nígbà tí o bá, nígbà tí mo bá ṣe nǹkan ti nígbà tí mo bá ṣe nǹkan tó dára ní ibi tí mo ti ń ṣiṣẹ́ ni máa ń fún ni àbí nígbà tí mo bá ṣe nǹkan tó dára ní ilé ìwé mi.

Ṣé o má n ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, a má n ṣe ìgbéjáde. A má n sọ pé, àwọn Yorùbá má n sọ pé wọ́n ni omọ́ toun sísẹ́ dédé. O ye kó ni àsìkò igbádùn. Ìgbà mí wa, tí ise o bà si naa, a má a jáde lọ sí ibi tó wù wọ́n láti lọ fún ǹkan tí a má a jẹ, láti lọ ṣe fàájì, ranpẹ́.

Nígbà wo, nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí ọ̀rẹ́ mi kan nínú àwọn ọ̀rẹ́ mi kan tó, tó travel lọ sí ìlú òyìnbó, tó travel lọ sí ọ̀kọ̀ọ̀kan. O fi wá sílẹ̀ nídi ìmumi láti ìbáṣepọ̀ wa láti ìgbà tí a ti wà ní kékeré.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà, kò kíì ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ fìlà, pàápàjùlọ ìgbà náà tí bá níbi tí mò ń lọ àbí mò ń lọ sí ibi ayẹyẹ ìsọmọlórúkọ àbí ìgbéyàwó mi máa ń láìká tí máa wọ native máa fi fìlà síi. Tí ó bá ti jẹ́ àwọn ìgbéyàwó àbí ìsọmọlórúkọ gbé àwọn wọ̀nyẹn ni tí máa wọ fìlà bẹ́ẹ̀.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ ni, ìgbà mélòó lo má ń fọ ọwọ́ lọjọ́ọjúmọ́? Mo má ń fọwọ́ mi ni gbogbo ìgbà ni mo ma ń fọwọ́, mo kò gba, nítorí èèyàn mọ ibi tí èèyàn máa lọ àbí èèyàn máa fi ọwọ́ ẹ lé, pé èèyàn máa lọ kó àwọn àrùn, àlùpẹ̀pẹ̀ ẹnọ kó àwọn bacteria tí èèyàn fojú rí.

Ṣé o mọ bí a ti ń ka ara rí? Mọ̀, mo máa ṣì máa ka ọ̀la ni ilé ní ọjọ́ kọ̀ọ̀kan. Pápá jùlọ náà, kò sí bó ṣe pò tó, màá ka gbogbo ẹ̀.

Kí ni, kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Kí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀, ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n Máa sọ pé ní ọjọ́ ọmọ tó bá ṣe, ọjọ́ tó bá ṣe lọ́kùnrin Pínasì kò gbádùn, kí wọ́n lè dìde ìparí ọ̀sẹ̀. Ní ọjọ́ ọjọ́ Sátidé, màá lọ ṣe fàájì, màá pẹ́, ní.

Ṣé o ti lé ẹnikan kúrò ní isé rí? Béèni, ìdí tí mo fi lé kúrò nísé ní pé ó jẹ́ ẹni ìmẹ́lẹ́, kò fẹ́ ṣiṣẹ́, kò kí máa ń fi ojú ba lẹ̀, kò kí máa ń fi etí sí nǹkan tí à ń ṣe. Èmi ní èyí tí màá ń sọ fún pé tó bá ti fi ojú ba lẹ̀ bí kò fẹ́ fi etí sí nǹkan tí nǹkan tí mò ń ṣe, màá fẹ́ ni màá lé e kúrò níbi tí mo ti ń ṣiṣẹ́, kó dẹ̀ kó dẹ̀ gbọ́, kó gbà Ìdí nì yìí tí mo ti ń yẹ kọ́, màá dì í pé kó má ṣiṣẹ́ mọ́, kó má lọ.

Koko ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ère? Koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ile iwè ni ìwé aláìwíyé tí ń ṣe ìwé Yorùbá. Ìwé yẹn ní oríṣiríṣi ìtàn kún, bí ìtàn Ọdẹ apánilẹ́ẹ̀kun tó fi tó sọ fún ìyàwó ẹ ni gbogbo asíri ẹ.

Ṣé o ti ṣe, ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ pọ̀. Ilé tó pọ̀ fún èèyàn tí n mọ gbowó. Ilé tí mo ṣe lánàá, ọlọ́kọ̀ tí mo ṣe lánàá ná mi gbowó. Ọ̀fẹ́ ni mo ṣe fún èèyàn.

Báwo ni o ṣe máa darí àwọn òṣìṣẹ́? Bi mọ ṣe máa darí àwọn òṣìṣẹ́? Kí ni sọ fún pókì ẹ bí Ọ̀gá ilé iṣẹ́. Ago báyìí báyìí ni ago kó yẹ ká máa wá síbi iṣẹ́. Ǹkan báyìí báyìí ni kó máa ṣe.